Irú ojú ọjọ́ tí mo fẹ́ràn jù jẹ ojú ọjọ́ tí ojo ṣú, tí ó jẹ́ pé ilẹ̀ mọ́ tọ́nítọ́ní. Nítorí pé tó bá di pé ilẹ̀ ẹ òjù, ojo ṣú díẹ̀, èèyàn ò ní le ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe lásìkò. Wa máa rò pé ṣé kò jọ, ṣe ojo máa rọ̀ àbí iṣẹ́ òjò ń rọ̀.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin òun ni ọjọ́ àbámẹ́ta tí jẹ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá. Mo tẹ̀lé àwọn ọ̀rẹ́ mi lọ sí ibi orin, ibi tí wọ́n ti ń kọrin, wọ́n ti ń kọ orísìírísìí orin. Mo fẹ́ràn orin púpọ̀ púpọ̀ láti kékeré, àti èmi àti àwọn ọ̀rẹ́ mi náà a jọ máa lọ sí ibi orin yìí láti kékeré.

Bí mo ṣe fẹ́ràn láti ṣiṣẹ́ láti ilé tó, mi ò kí ń ṣiṣẹ́ láti ilé torí pé mi ò rí irú iṣẹ́ náà. Tí bá ti rí irú iṣẹ́ bẹ́ẹ̀ yìí, mo máa ṣiṣẹ́ láti ilé torí pé mo fẹ́ràn èyí gidigidi. Mi ò nílò láti máa lọ kiri, mo kò máa jókòó sórí ẹ̀rọ kọ̀m̀pútà mi láti máa ṣiṣẹ́. Ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mi ò rí irú iṣẹ́ náà.

Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà nítorí pé àti kékeré ni a ti kọ̀ mí wípé kò da kí a má ra oúnjẹ ní ìta. Ìdí ní yí tó fi jẹ́ pé gbogbo oúnjẹ tí m bá fẹ́ jẹ, ilé ni mo ti máa ń se. Mo máa ṣe oúnjẹ, fún ìgbà mi mo máa se oúnjẹ fún àárọ̀, ọ̀sán àti alẹ́. Ìgbà mìí mo máa se oúnjẹ fún àárọ̀ àti alẹ́ nìkan. Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà.

Ìgbà tí mo máa ń fọ eyín, mo máa ń fọ eyín ní èèmejì lójoojúmọ́ nítorí pé wọ́n sọ pé ó dára púpọ̀ láti máa fọ eyín ní èèmejì àbí ní èémẹ́ta lo'júmọ́ nítorí àwọn nǹkan tó máa ń sá pamọ́ sí eyín lẹ́yìn tí yan bá tí jẹun tán. Àwọn kìnnì n máa ṣé ìjàmbá fún erìgì àbí eyín. Ídí nìyí tí mo fi máa ń fọ eyín bí èèmejì sí èémẹ́ta lọ́jọ́, lọ́jọ́ ojúmọ́

Mo máa wo ojú àwòrán bí i ìgbà mẹ́ta sí mẹ́rin lójúmọ́ kan, nítorí pé ìgbà mí mo máa fẹ́ wo nǹkan tó ń lọ ní ìlú àti pé ìgbà mí mi ò ní ráyì láti wo àwòrán yìí. Ìdí nìyí tí mo fi sọ pé bí i ọjọ́ mẹ́ta sí ọjọ́ mẹ́rin ni mo máa wo ojú àwòrán ní ojoojúmọ́.

Tó bá ti di pé mo fẹ́ mú èrò tuntun wá, mo máa ń lọ sí ibi tó dákẹ́jẹ́jẹ́, mo máa lọ ronú èrò tuntun tí mo lè mú wá tí ó máa ṣàǹfààní fún ibi tí mo fẹ́ mú wá. Ìgbà mí wá, màá mú èrò tuntun lọ sí ilé ìjọsìn, ìgbà mí dẹ̀rí, ibi iṣẹ́ ni màá mú èrò yìí lọ.

Mo máa ń pa àwọn fáìlì mi mọ́ nítorí pé àwọn nkan fáìlì tó wà níbẹ̀, àwọn ìwé tó wà níbẹ̀, ó jẹ́ ìwé tó ṣe koko sí mi. Nígbà tí mo wà ní ilé, ilé ìwé, àwọn fáìlì mi kan máa ń sọnù, ó dẹ̀ dùn mí gan nítorí pé àwọn fáìlì náà jẹ́ ohun tí mo ṣi nílò. Èyí ni èyí tí mo fi máa ń pa fáìlì mi mọ́ dára dára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Gbogbo ènìyàn ló nílò láti máa ṣe ìsọdọ̀tun ọkàn nítorí pé ìgbà mí wà tó jẹ́ pé èèyàn tí ṣe àwọn nkankan tó nílò ìsọdọ̀tun, àwọn ǹkankan tó máa ń mú ni ronú fún nǹkan tí èèyàn tí ṣe. Idi niyí tó fi ṣe pàtàkì láti máa ṣe ìsọdọ̀tun ọkàn.

Ìgbéyàwó iṣẹ mi tó kẹ́yìn, inú mi dùn láti rí ìgbéyàwó yìí nítorí pé ó ṣẹlẹ̀ láàárín ọ̀rẹ́ mi méjèèjì. Ọ̀rẹ́ mi méjì, aya ó jẹ́ ọ̀rẹ́ mi, ọkọ náà sì jẹ́ ọ̀rẹ́ mi. Ìgbéyàwó náà olárinrin, ó sì la dùn gan. Inú mi dùn láti lọ sí ìgbéyàwó yìí.

Rara, mi ò tíì lọ sí Agodi nítorí pé mi ò fẹ́ràn láti máa lọ síbẹ̀. Mi ò fẹ́ràn láti máa lọ sí Agọ, ó dẹ̀ jẹ́ ibi tó jẹ́ pé mi ò ní, mi ò ní ìtumọ̀ níbẹ̀. Mi ò mọ̀ ìdí tó fi ṣe kí n lọ síbẹ̀. Idi niyí tí mió ṣe kí n lọ bẹ̀?

Ikan nínú àṣà tí àwọn ẹbí mi máa ń ṣe òun ní pé ká máa bára wa ṣe ìyàwó. Nígbàkigbà tí ẹnikẹ́ni bá ń ṣe ìyàwó àbí ó ń ṣe ìgbéyàwó, gbogbo ẹbí pátápátá ni ó gbọdọ̀ wànbẹ́. Gbogbo wa la si máa péjọ láti bá ẹni náà ṣe.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitwẹẹrì mi nítorí pé ó ṣe kókó, ó ṣe pàtàkì láti máa ṣe yìí. Oríṣiríṣi software ló wà. Ó dẹrè, oríṣi, olúkalúkù software yìí, sọfitiwie yìí wọ́n ní ìmúdójúìwọ̀n wọn. Gbogbo software tí n bá ní ni mo máa ń ṣe ìmúdójúìwọ̀n wọ́n nítorí pé ó ṣe kókó.

Rárá, mi ò ní orúkọ ìnagíje. Nítorí awón òbí mi ò gbàgbọ́ nínú irú orúkọ yìí. Orúkọ tó ń fún mi jẹ́ orúkọ tí ó papọ̀ mọ́ ilẹ̀ Yorùbá. Orúkọ tó ń fún mi nìyẹn. Won o gbàgbọ́ nínú irú àwọn orúkọ wọ̀nyí.

Rárá mi ò ní nọ́mbà orílẹ̀ nítorí pé mi ò ní ìdí láti ní nọ́mbà yìí. Nọ́mbà yìí kò ṣe ń ṣe nǹkan tó ṣe kókó fún gbogbo ènìyàn, ẹni tó bá wù láti ní ló máa níi, ẹni tí kò bá wù láti ní nọ́mbà yìí kò nílò ẹ̀ nìyẹn. Idi ní ti mi ò fi ní ní ọwọ́ nítorí pé mi ò nílò ẹ̀

Bí ètò ìdárayá mi ṣe rí, tí mo bá jí l'òwúrọ̀, mo máa jí láàrọ̀, mo máa sáré kiri níbi ọwọ́ ago márùn-ún ìdájí sí ọwọ́ ago mẹ́fà ìdájí. Lẹ́yìn tí mo bá ti ṣe léyín, mo máa lọ balùwẹ̀, mo máa wẹ̀, mo máa lọ síbi iṣẹ́. Tí mo bá ti dé ní ìrọ̀lẹ́ náà, bí owó ago mẹ́fà ìrọ̀lẹ́ sí ago méje ìrọ̀lẹ́, mo sì máa lọ bí mo ṣe ṣe láàrọ̀. Bí ètò ìdárayá mi ṣe rí wọ̀nyí.

Mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera, ṣùgbọ́n kì n ṣe gbogbo ìgbà ni àwọn ẹ̀rọ yìí ṣe dáadáa ló máa ń ṣe dáadáa lára. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń ba àwọn nǹkan ara jẹ́, idí níyi to fi jẹ́ pé mo máa ń mu, ṣùgbọ́n mo máa ń kíyèsi kí n tó mu. Mo máa ń rí àwọn tó bá jẹ́ pé wọ́n mọ̀ nípa èyí tó mú, wọ́n máa sọ fún mi bóyá nǹkan tí mo fẹ́ mu ó dáa dáadáa àbí kò dára.

Mi ò fẹ́ràn láti máa ṣe eré ìdánì, di nìyí tí mi ò kí ń fi ṣe eré ìdánì àti kékeré mi wọ́n kì í gbà fún èmi àti àwọn ẹ̀gbọ́n àti àbúrò mi láti ṣe irú àwọn eré báyìí. Eré mìíràn ni mo máa ń jẹ́ ká ṣe idi nìyí tí ojú mi ò ṣe ṣí sí eré ìdánì.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ìṣẹ́gun ọdẹ nítorí pé mi ò ní ìdí láti lọ sí ìṣẹ́gun yìí. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni mo máa ń lọ sí irú àwọn nǹkan báyìí ṣùgbọ́n nísìí tí mo ti ń ṣiṣẹ́ ní ibi tí ó se dáradára mi ò fi lọ fún àwọn nǹkan báyìí.

Rárá, mi ò kí ń lo àwọn ẹ̀rọ ìdákẹ́jẹ́, torí pé mi ò nílò àwọn ẹ̀rọ yìí. Àwọn nǹkan tí ó ní ìtumọ̀ sí mi, ohun nì àwọn eleyii àti kékeré mi ò dà kìn tí ń lò, àwọn òbí mi kì ń lò, àwọn ọ̀rẹ́ mi àti alábàágbépọ̀ mi ò kí ń lò. Ìdí ní tí ó fi jẹ́ pé mi kò já mọ́ sími, kò ní ìtumọ̀ sí mi, mi kì í sábà lò.

Àwọn iṣẹ́ ìṣeré ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò òun ni ti ilé mi àti ti ibi iṣẹ́. Méjì tí mo lè lò nìkan lórí ilé mi àti ibi iṣẹ́. Nítorí pé mi ò mọ̀ bí àwọn ìyókù ṣe rí, bíi ti tó wà níta àbí tó wà ní ilé ìwòsàn àbí tó wà ní ibikíbi. Mi ò mọ bó ṣe rí. Idì nìyí tí mo fi máa ń lò àwọn ìyẹn nìkan.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran rin atẹgun gidi gan. Àti kékeré ni mo dẹ̀ tí fẹ́ran láti máa rín atẹgun. Mo máa n rín atẹgun níbikíbi tí n bá rí. Nígbà tó bá jẹ́ pé àwọn atẹgun náà ò bá ga púpọ̀ jù, òní mo fẹ́ran rín. Àwọn atẹgun to bá tí ga púpọ̀ jù, mo máa n sá fún un nítorí pé ó máa ń jẹ́ kí ara rọ̀ yàn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń fọn àti kékeré mo ti kọ́ bó ti ń fọn, mo mọ̀ bó ti ń fọn fèrè. Fèrè jẹ́ nǹkan tí ó jẹ́ pé mo fẹ́ràn gidigidi gan. Àwọn òbí mi sì fi mí sí ibi tí wọ́n ti ń kọ́ bí a ti ń fọn fèrè láti kékeré. Ìdí nìyí tí mo fi mọ bí a ti ń fọn.

Mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ nítorí pé mo kọ́ ilé yìí nígbà tí mo wà ní súkúlù. Ara àwọn tó kọ́ wa ní kọ́ọ̀sì kan tí a ṣe nìyẹn. Bí a ti ń ka àwòrán ilẹ̀, oríṣiríṣi ilẹ̀ ló wà, oríṣiríṣi àwòrán ló jẹ́ sí wà ní oríṣiríṣi bọdẹ. Mo mọ̀ bí a ti ń ka gbogbo àwòrán ilẹ̀ yìí.

Ìgbónájẹjẹ tí mo fẹ́ràn jù nínú yàrá mi òhun ní ò jù ìgbónájẹjẹ bí ogójì, bí ogójì òhun ní mo fẹ́ràn jù. Mi ò fẹ́ràn kí yàrá mi máa tutù jù, mi ò sì fẹ́ràn kí yàrá mi máa gbóná jù. Ṣùgbọ́n ìgbónájẹjẹ yìí tí ó jẹ́ ogójì yìí ó máa jẹ́ kí yàrá mi wà ní bí mo ṣe fẹ́

Mo fẹ́ràn láti máa jẹun gidi sínú. Mo dẹ̀ gbádùn ẹ̀ gidi gan. Mo gbádùn láti ma wọ̀ṣọ tó dára sí ara. Mo gbádùn láti máa lọ kiri, láti máa bá, láti má pàdé àwọn èèyàn tuntun. Àwọn èèyàn tuntun tí má pàdé ni o máa jẹ́ kí mọ bí ayé ṣe rí. Àwọn èèyàn tuntun tí má pàdé ni ó máa kọ mi ní àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láyé. Mo gbádùn láti máa jáde pẹ̀lú àwọn ènìyàn, láti máa rí oríṣiríṣi ìbi, ìbi, láti ma lọ sí oríṣiríṣi ìbi.

Ó ti ṣe díẹ̀ tí mo ti fò, ṣùgbọ́n fífò jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo wà nígbà èwe mi nítorí pé mo fẹ́ràn è gídì gan. Nígbà tí mo wà ní ilé, ẹ, ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, ara ǹkan tí mo fi bẹ̀rẹ̀ níyẹn, ara ǹkan tí àwọn olùkọ́ mi fi fẹ́ràn mi náà sì niyẹn. Mo fẹ́ràn láti máa fò.

Ọ̀pá ìfámúrá, ó ṣe pàtàkì tí bá ń mu ohun mímu nítorí pé láìsí ọ̀pá yìí mi ò lè gbádùn ǹkan kankan tí bá mú. Id nì tí mo fi máa ń lo ọ̀pá ìfámúrá nígbà tí bá mú ohun mímu bi kóòkì, bíi bíà àbí ǹkan kíkan tí bá mú.

Nígbà mi, mo fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀, ìgbà mi mi ò sì fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀. Tí bá ní ẹ̀rọ amọ́kọ̀ tuntun, mi ò nílò láti ṣí fèrèsé ọkọ̀, nítorí pé tí bá tan fèrèsé náà, tí bá ṣí fèrèsé náà kò ní jẹ́ kí ẹ̀rọ yìí kó ṣíṣe dáadáa, bó tí yẹ kó ṣiṣẹ́.